Ìbéèrè ni pé, ǹjẹ́ mo fẹ́ràn láti jó? Mo fẹ́ràn láti jó tí mo bá gbọ́ orin tó mú mi, tó jí mi lára yá. Tàbí orin tó mú mi lára yá. Mo le jó sí, níwonbà díẹ̀ tí mo mo jó.

Ìbéèrè ni pé báwo ni mo ṣe máa ń rántí àwọn àdéhùn mi. Bẹ́ẹ̀ni, mo máa ń rántí àwọn àdéhùn mi. Orí mi ò kí ń ṣe filing cabinet tàbí kí ni ìkòto tí à ń fi nǹkan pamọ́ sí. Ọ́pọ́lọ́ máa ń gbàgbé nǹkan, a rántí nǹkan mìíràn. Ǹkan tí mo máa ń ṣe pẹ̀lú àwọn àdéhùn mi ni pé mo máa ń kọ wọ́n kalẹ̀. Kí mo bá ṣe ń ṣe, mo máa rántí láti tètè kọ̀ ọ́ kalẹ̀

Ìbéèrè ni pé ẹ̀ẹ̀mèlò ni mo máa ń fọyín lójúmọ́ kan? Nígbà mìíràn, mo màá n fọ o lẹ̀eméjì lójúmọ́. Ìgbà mií tí mi ò bá rántí, mo màá n fọyín lójúmọ́ kan. Àmọ́ lọ́pọ̀ ìgbà, ẹ̀ẹ̀meji ni mo màá ń fọyín lójúmọ́ kan.

Kí ni mo máa ń gbọ́ nígbà tí mo bá wà ní inú ọkọ̀? Lọ́pọ̀ ìgbà, mo máa ń gbọ́ àwọn ìrírí tí ó mọ̀ lánilọ́yẹ̀, tí ó mọ̀ lánilọ́yẹ̀ tàbí kí ń máa gbọ́ àwọn ọ̀rọ̀ amọ́gbọ́n wá èyí tí ó lè ranni lọ́wọ́ lọjọ́ iwájú.

Ìbéèrè ni pé àwọn ǹkan wo ni mo máa ń ṣe tí ọjọ́ bá ti rọ̀. Bẹ́ẹ̀ni, ǹkan pọ̀ lórísìíríṣìí tí mo máa ń ṣe. Nígbà mí mo lè ka ìwé, iyen àwọn ìwé tó mọ́ ọgbọ́n gidi wá. Nígbà mí mo lè máa wo fídíò, orí ìtàgé tàbí àwọn nǹkan mìíràn.

Ní ìgbà wo ni mo máa ń ra ẹ̀rọ ayárabíàṣá? Lọ́pọ̀ ìgbà tí kò bá sí nǹkan tó ṣe ẹ̀rọ èyí tí mo ń lò, mi ò kí ń sábà nílò láti ra ẹ̀rọ mìíràn. Àmọ́ tí mo bá nílò ẹ̀rọ tó dá ju èyí tí mo ń lò lọ́wọ́lọ́wọ́, mo lè ra ẹ̀rọ mìíràn.

Ìbéèrè wo, ìbéèrè ni pé irú fóònù àgbékawọ́ wo ní mò ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ni, fóònù tí mò ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí Xiaomi Redmi Note 14, òun ni mò ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí.

Ìbéèrè ni pé, ǹjẹ́ mo máa ń lo ìpara? Tí mo bá ti wẹ̀, mo máa ń fi ìpara ṣára. Àmọ́ ko ì ṣe gbogbo ara o. Ni ìgbà mìíràn, ọwọ́ àti ẹsẹ̀ tàbí ibi tí ó bá mọ́ hàn lára mi kan ni mo máa ń fi ìpara sí. Mo lè fi díẹ̀ sójú náà torí mi ò fẹ́ràn láti pà gbogbo ara mi. Kórú mọ̀ bàabá mú mi.

Ìbéèrè rẹ̀ yìí pani lẹ́rìn gan. Ìbéèrè ni pé, kí ni adùn tí mo fẹ́ràn nínú ice cream? Adùn tí mo fẹ́ràn nínú ice cream, òun ni pé kò kín tètè parẹ́ lẹ́nu, ó sì máa ń tutù. Nǹkan méjì tí mo fẹ́ràn nínú ice cream nu.

Ìbéèrè ni pé àkókò mélòó ni mo máa ń lo sùn? Bẹ́ẹ̀ni, mo máa ń lo tó wákàtí méje. Nígbà mìíràn, wákàtí méjọ ni mo máa fi ń sùn tí ó sì tẹ́ mi lọ́rùn.

Ìbéèrè rẹ yìí ó pani lẹ́rìn gan an. Ìbéèrè ni pé, ibo ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí? Bẹ́ẹ̀ni lẹ́ẹ̀kọ̀kan kọ̀ọ̀kan, mo máa ń mú kọ́kọ́rọ́ mi dání lọ sí gbogbo ibi tí mo bá ń lọ. Má sì fi sínú báàgì mi, tàbí kí n fi pamọ́ síbí kan, tẹ́nìkan kan kò gbodo mo.

Ìbéèrè ni pé kín ni mo máa ń ṣe láti ta tayò sí ra àwọn alábàásisẹ́pọ̀. Ìbéèrè náà ò yé mi dáadáa. Ìbádaa tó bá le béèrè lọ́nà mìíràn kí n lè bá à rí ìbéèrè náà dáhùn.

Ìbeerè ni pé, irú aṣọ wo ni mo fẹ́ràn láti máa wọ̀. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn aṣọ lórísírísì, léyì tó jẹ́ àwọn aṣọ ìgbàlódé. Mo fẹ́ràn aṣọ designer, mo sì fẹ́ràn aṣọ tí wọ́n bá rán, tàbí aṣọ tí àwọn télọ̀ agbègbè mi bá bá mi rán.

Mo fẹ́ràn ibèerè rẹ yìí dáadáa. Ìbéèrè náà ni pé, báwo ni mo ṣe máa ń lo àkókò pẹ̀lú àwọn ẹbí mi? Bẹ́ẹ̀ni, lẹ́ẹ̀koọ̀kan kọ̀ọ̀kan tí mo bá wà pẹ̀lú àwọn ẹbí àtarà mi, mo máa ń dúró tìwọ́n ṣinṣinṣin. Lọ́pọ̀ igbà iṣẹ́ tí wọ́n bá ń ṣe, mo máa ń ràn wọ́n lọ́wọ́ láti ṣe a sì máa ń fi ọ̀rọ̀ jó mi toro ọ̀rọ̀ dáadáa.

Ìbéèrè rẹ ni pé ìgbà wo ni mo kẹ́yìn lọsí ọjà. Bẹ́ẹ̀ni, ó ti ṣe díẹ̀ tí mo lọ s'ọjà, nítorí pé lọ́pọ̀ ìgbà ǹkan tí mo fẹ́ lọ rà lọ́jà ó wà ní àyíká mi.

Ìbéèrè rẹ ni pé ìgbà wo ni mo kẹ́yìn rin ìrìn àjò fún isẹ́? O ti pẹ́ díẹ̀ tí mo kẹ́yìn rin ìrìn àjò fún isẹ́. Yóò ti tó bi oṣù bíi méjì sẹ́yìn tí mo kẹ́yìn rin ìrìn àjò fún isẹ́

Ìbéèrè rẹ ní pé, ǹjẹ́ mo máa ń ṣe ìpè fídíò? Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe ìpè fídíò lẹ́ẹ̀kọ̀ọ̀kan kọ̀ọ̀kan. Ìpè fídíò tí mo sì máa ń ṣe lọ́pọ̀ ìgbà orí WhatsApp ni mo ti máa ń ṣe.

Ìbéèrè rẹ ni pé, báwo ni tábìlì isẹ́ mi se rí? Bẹ́ẹ̀ni, tábìlì iṣẹ́ mi kò fẹ̀ púpọ̀, bẹ́ẹ̀ni kò sì kéré púpọ̀. Lọ́pọ̀ gbà mo máa ń tọ́jú rẹ̀ dáa dáa. Mo sì máa ń kó àwọn ìwé, mo máa ń to àwọn ìwé sí ẹ̀gbẹ́ kan. Àwọn nǹkan mìíràn tí mo nílò mo máa ń to wọn sí ẹ̀gbẹ́ mìíràn.

Ìbéèrè rẹ̀ yi àpanilẹ́rìn gan. Ìbéèrè náà ni pé, "Ǹjẹ́ mo wọ gíláàsì?" Rárá o, mi ò wọ gíláàsì. Ojú mi dá géré géré, mi ò nílò láti wọ gíláàsì.

Ibéèrè rẹ ni pé, ǹjẹ́ mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí Klaóòdù? Rárá o, mo kàn máa ń gbọ́ táwọn èyàn máa ń sọ pé àwọn fi fáìlì àwọn pamọ́, tàbí àwọn fi àwọn ǹkan kan kan kan tó jẹ́ ǹkan gbòógì pamọ́ sórí Klaóòdù, àmọ́ mi ò tí fi ǹkankan pamọ́ sórí Klaóòdù rí.

Ìbéèrè rẹ ní ṣe mo fẹ́ràn wà ní òru. Béèrè náà lọ gérege, kò sì fẹ́ yé mi tó. Àmọ́ tí mo bá fi orí gbe, nǹkan tí o fẹ́ bèèrè ni pé, ṣe mo fẹ́ràn láti wa ọkọ ní òru? Rárá o, mi ò fẹ́ràn irin òru rárárárára.

Ìbéèrè rẹ ní pé ǹjẹ́ mo fẹ́ràn láti lọ sí etí òkun, bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti lọ sí etí òkun torí pé ó jẹ́ ǹkan tí ó rẹwà púpọ̀

Ìbéèrè rẹ ni pé, ǹjẹ́ mo ti lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí? Rárá o, mi ò tí ì lé ẹnìkankan kúrò ní ibi iṣẹ́ rí. Àmọ́ mo lè bá yàn wí tàbí kí n korò ojú, kí n burú mọ́yàn tí ò bá fẹ́ ṣe iṣẹ́ tí mo rán dáadáa.

Ìbéèrè rẹ yìí ó pa mí lẹ́rin gan. Ìbéèrè náà ni pé, njẹ́ mo máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Ọwọ́ méjèèjì mo máa ń lò. Kò sí èyí tí ò dá nínú ọwọ́ méjèèjì, kò sì sé èyí tí ò wúlò nínú ọwọ́ méjèèjì. Mo máa ń lo ọwọ́ ọ̀tún mi dáadáa, mo sì máa ń lo ọwọ́ òsì mi náà dáadáa.

Ìbéèrè rẹ̀ ni: Ǹjẹ́ mo máa ń ṣe ìwádìí àwọn alábáṣepọ̀? Ìbéèrè tó mọ́gbọ́n wa gan ni. Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe ìwádìí àwọn alábaṣepọ̀ nítorí pé ìfura ni òògùn àgbà.

Ìbéèrè rẹ ni pé, ǹjẹ́ mo máa ń wọ fìlà? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá wù mí, tàbí nígbà mìíràn tí òjò bá rọ̀, tàbí nígbà mìíràn tí mo bá fẹ́ rìnrìn àjò, mo máa ń fẹ́ràn láti wọ fìlà.

Ìbéèrè rẹ yìí ó pa mi lẹ́rìn díẹ̀. Ìbéèrè náà ni, nígbà wo ni mo kẹ́yìn lọ́wọ́ ẹ̀yìn? Nígbà míiràn tí èyàn bá ń ṣe eré ìdárayá tàbí tí èyàn bá ń ṣe eré tó ní ṣe pẹ̀lú competition, mo máa ń kẹ́yìn lọ́wọ́ ẹ̀yìn lekookan. Ìgbà míiràn tí èmi àtọ̀rẹ́ mi bá ń gbá chess tàbí tí a bá ń gbá monopoly, mo má ń kẹ́yìn lọ́wọ́ ẹ̀yìn.

Ìbéèrè rẹ yìí dáa pọ̀, mo sì fẹ́ràn rẹ̀ gan. Ìbéèrè rẹ ní, orin wo ni mo fẹ́ràn jù? Há! Mo fẹ́ràn oríṣiríṣi orin o. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, orin tí mo fẹ́ràn jù ni àwọn orin tí wọ́n ń pè ní classical music ní èdè Gẹ̀ẹ́sì. Mo fẹ́ràn àwọn orin Paganini, orin Mozart àti orin Balvadi.

Mo fẹ́ràn ìbéèrè yìí dáadáa torí ó ní ṣe pẹ̀lú owó. Ìbéèrè náà sì ni pé, ṣe owó tí ò ń gbà dára tó? Rárá o. Lọ́wọ́lọ́wọ́ báyìí, owó tí mò ń gbà kò tó mi. Mo nílò owó dáadáa tí mo bá rí ibomi tí màá ti máa ṣiṣẹ́ tí yóò fún mi lówó. Ju ibi tí mo wà yìí lọ màá lọ síbẹ̀.

Ìbéèrè rẹ ni, ìgbà mélòó ni mo máa ń wojú àwòrán lójoojúmọ́? Irú àwòrán wo ni ò ń sọ gangan? Torí wipé àwòrán pọ̀ lóríṣiríṣi. Àmọ́ mi ò kí ń sábà fi àkíyèsí sí àwòrán wíwò.

Ìbéèrè rẹ̀ yí pamọ́ lẹ́rìń díẹ̀ nítorí pé àwọn Yorùbá ní pé “A béèrè ọ̀nà ò kí ń ṣìnà”. Ǹjẹ́ mo máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn dáadáa.

Ìbéèrè rẹ yìí ni báwo ni mo ṣe máa ń jí ní òwúrọ̀. Iyẹn ni pé, ǹjẹ́ mo máa ń jí pẹ̀lú àláàmù tàbí mo máa ń jí láìsí àláàmù. Lọ́pọ̀ igbà, mi ò kí ń fi àláàmù sùn, mo kàn máa ń jí fún rara mi ni, mo sì máa ń tètè jí lákòókò.

Ìbéèrè rẹ ni, báwo ni ìbáṣepọ̀ mi ṣe rí pẹ̀lú olórí iṣẹ́ mi? Iyẹn ni pé ọ̀gá tàbí ẹni tó wà níbi gíga ní ibi tí mo ti ń ṣe iṣẹ́. Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi ó dánmọ́rán dáadáa torí mo máa ń bọ̀wọ̀ fún un, mo sì máa ń rí i dájú pé gbogbo nǹkan tó bá yẹ kí n ṣe gẹ́gẹ́ bí ẹni tí ó wà lábẹ́ rẹ̀ mo ṣe bó ṣe yẹ kí n ṣe, mo sì jábọ̀ fún un lásìkò tó yẹ kí n jábọ̀ fún un.

Ìbéèrè rẹ̀ yí pamí lẹ́rìn díẹ̀. Ìbéèrè náà ni, “Ǹjẹ́ mo fẹ́ràn láti ra oúnjẹ ní òpópónà?” Lẹ́ẹ̀kọ̀okankọ̀kàn tí mo bá ń rìnrìn àjò, mo máa ń ra oúnjẹ l’ópópónà, àmọ́ mi ò kí ń sábà ro oúnjẹ sísè. Púpọ̀ nínú oúnjẹ tí mo máa ń rà ni gálà tàbí ọtí ẹlẹ́rìndòdò.

Ìbéèrè rẹ ni pé, báwo ni mò ń ṣe n kojú ìṣòro níbi iṣẹ́? Ìbéèrè tó da gan ni, àmọ́ ọ̀nà pọ̀ tí èyàn fi ń kojú ìṣòro. Ìṣòro lórísirisi ló má ń wà níbi iṣẹ́. Irú ìṣòro tó bá wá lónìí, bó ṣe kojú rẹ̀ o lè yàtọ̀ sí bí ó ṣe kojú ìṣòro tó bá wá ní ìgbà míì lọ. So ọ̀nà pọ̀ ó sì ní í ṣe pẹ̀lú irú ìṣòro tó bá ń dojú kọ.

Ìbéèrè rẹ ni ǹjẹ́ mo ní ẹranko ọ̀sìn. Bẹ́ẹ̀ni, mo ní ǹkan ọ̀sìn lórísìírísì. Mo sì mọ̀ nípa ǹkan ọ̀sìn níwọ̀nba díẹ̀. Fún àpẹẹrẹ, mo ní ewúrẹ́, mo sì tún ní adìẹ àti tòlótòló.

Bẹ́ẹ̀rẹ̀ ni, ṣe pẹ̀lú ìgbà tí mo máa ń fọ ọkọ̀ mi. Lọ́wọ́lọ́wọ́ báyìí, mi ò ní ọkọ̀ kankan, àmọ́ ó dá mi lójú pé láìpẹ́, màá ra ọkọ̀ tèmi. Kò pẹ́ mọ́ sígbà sísinyi.

Ìbéè rẹ ni, ǹjẹ́ mo mọ ìtumọ̀ orúkọ mi? Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ tí mo sì ni ó pọ̀. Mo ní tó orúkọ bí i mẹ́rin sí márùn ún.

Ìbéèrè rẹ̀ ni, ṣe pẹ̀lú àkókò tí mo máa ń fi jẹ oúnjẹ alẹ́. Kó ń gbà mí lákòókò lọ̀rẹpẹtẹ láti jẹ oúnjẹ alẹ́. Kásà ni wákàtí kan, ó ti tó fún mi láti jẹ oúnjẹ alẹ́.

Ǹjẹ́ mo ti bèèrè ìrànwọ́ láti olùṣètò ẹ̀rọ rí? Irú ẹ̀rọ wo gangan pàtó? Mo ti bèèrè, mo ti bèèrè ìrànwọ́ láti ọwọ́ oríṣìíríṣìí èèyàn rí àmọ́ mi ò rántí bóyá mo ti bèèrè lọ́wọ́ olùṣètò ẹ̀rọ rí.

Ǹjẹ́ mo fẹ́ràn láti jiyán? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn iyán jíjẹ àmọ́ kii sè gbogbo ìgbà o. Mo máa ń jẹ iyán pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí nígbà mìíràn à jẹ iyán pẹ̀lú ọbẹ̀ ilá àti ata.